Nígbà tí mo wu èyín kẹ́yìn, ó ti pẹ́ díẹ̀, ilẹ̀ ti ta mi sí. Kódà mi ò rántí dáadáa. Mo ṣẹ̀ rántí pé nígbà tí mo wu èyín kẹ́yìn mo wà ní bóyá bí i ọmọ ọdún méjìlélógún àbí ọmọ ọdún kánlélógún ni mo wu èyín kẹ́yìn. Àbí ọmọ ogún mi ò rántí dáadáa àmọ́ ó ti ṣe díẹ̀. Ilẹ̀ ti ta mi sí.

Ojú òpó ayélujára oríṣiríṣi òun ni mo wà lọ́wọ́ lọ́wọ́ báyìí. Bó ti lè jẹ́ wípé mi jẹ́ èèyàn kan tí ó máa ń ṣeré orí epo ayélujára dáadáa, àmọ́ mo wà ní ilé tí à ń pè ní ti ilé iṣẹ́ Facebooku. Mo wà lórí ti Twitter, mo sì wà lórí ti YouTube àti ti WhatsAppu. Lẹ́yìn àwọn èyí mi kò sí oyé alẹ́ orí òpó ayélujára mi tí mo tú wà. Ó ti lè jẹ́ wípé WhatsAppu ni mo máa ń lò déédéé lójoojúmọ́ ní gbogbo ìgbà. Àwọn ìtukù ẹ̀ kọ̀ọ̀kan péré náà ni mo máa ń lò wọ́n.

Ìgbà tó kẹ́yìn tí mo gùn ọkọ̀ akẹ́rù, òhun ni bí oṣù mẹ́ta sẹ́yìn àti oṣù mẹ́rin. Eléyìí nígbà tí mo fẹ́ lọ kó ẹrù mi ní ibi tí mò ń gbé tẹ́lẹ̀. Mo ní láti pe àwọn ọkọ̀ akẹ́rù láti lọ sí ibẹ̀, torí ìlú mìíràn ni. Mo ní láti pe wọn láti lọ kó ẹrù mi láti ìlú mìíràn wá sí ìlú tí mò wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Iyẹn ni bí oṣù mẹ́ta sẹ́yìn ni ẹ lè ṣẹlẹ̀.

Bó tilẹ̀ jẹ́ pé mi o jẹ́ ẹnìkan tó fẹ́ràn ohun ọ̀ṣọ̀ lọ títí, àmọ́ mo máa ń wọ ohun ọ̀ṣọ́ ọ̀kan tàbí méjì. Eléyìí ti ń ṣe ago ọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá fẹ́ jáde, kódà bó jẹ́ ibi iṣẹ́ ni mò ń lọ. Mo máa fẹ́ràn láti lo ago ọwọ́, ìdí ni wípé mo máa fẹ́ràn láti máa wọ ago ní ọwọ́ mi ju kí ma wọ̀ lórí ẹlẹ́rọ alágbèéká mi lọ. Ohun tí mo tún máa ń lo gẹ́gẹ́ bí ohun ọ̀ṣọ́, òun yẹn tí bá lòde, eléyìí tí a mọ̀ sí patí, òhun ni mo máa ń lo eṣọ́ tọ́ ọrùn. Ẹ̀ẹ̀ko kan sì ni kí ń ṣe gbogbo ìgbà, nítorí kì í ṣe ohun tí mo nífẹ̀ẹ́ lọ sí bẹ́ẹ̀ náà.

Orúkọ kọ̀mpútà tí mo ní jẹ́ ìmọ̀ kọ̀mpútà èyí tí à ń pè ní lápútọ̀pù. Òhun ni mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí tí mò ń lò. Iyẹn èyí tí kọ̀mpútà alágbèéká. Mo nífẹ̀ẹ́ eléyìí yìí ní ọ̀pọ̀lọpọ̀ ju èyí tí a kò bá gbé sílẹ̀ lórí tábìlì lọ nítorí pé a o lè gbé ìyẹn kiri. Àmọ́ èyí tí à ń pè ní lápútọ̀pù yìí, mo lè gbé káàkiri, lọ sí ibi iṣẹ́, lọ sí ibi kíbi, wá sílé láti ibi iṣẹ́, ó rọrùn lọ́pọ̀lọpọ̀ láti gbé. Eléyìí yìí, ìdi nìyí tí mo fi fẹ́ràn rẹ̀.

Ìgbà tí ó kẹ́yìn tí mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ni òun ni ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tí kò tí ì ju bí oṣù mẹ́fà sí ọdún kan lọ. Nígbà tí mo si ń kọ́ nípa òhun bí ilé iṣẹ́ se ń ṣiṣẹ́ àti ohun kan kan nípa bí a ti ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí mo wà. Ìgbà yìí, ó ti tó bi oṣù mẹ́fà sí ọdún kan sẹ́yìn tí eléyìí ṣẹlẹ̀, tí wọ́n sì juwe àwọn ohun kan tàbí méjì fún mi nípa bí a ti ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́ lọ́wọ́.

Ẹ̀bùn tí mo fẹ́ràn láti má a fún àwọn ènìyàn ó jẹ́ ohun ẹ̀bùn o má lè gbàgbé. Bo ya kí n ra ohun kan tàbí èkejì kí n bu wọn ní tọ̀run. Mí fẹ́ràn kí n má a bu ènìyàn ni owó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àfi tí ẹniyẹn bá fẹnu ààrẹ bèrè lọ́wọ́ mi. Nítorí tí bá ra ẹ̀bùn fún ènìyàn, ó ma pẹ́ lọ́wọ́ ní tọ̀run, yóò sì má a rí ẹ̀bùn náà ní ìrèkéòrè tí ó sì fi máa rántí mi ní gbogbo ìgbà. Ìdí nìyí tí mo máa ń fẹ́ràn láti ra ohun tí jẹ́ wípé kò ní bàjẹ́ bí i àgò, bí i ẹ̀gbà ọrùn, bí i aṣọ, bí i bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bó tilẹ̀ jẹ́ pé mo mọ̀ bí a ti ń se rírò oúnjẹ ní dáadáa, nítorí pé àwọn ọ̀rẹ́ mi wọ́n mọ̀ pé mo mọ̀ná dá. Bó tilẹ̀ jẹ́ pé mo jẹ́ ọkùnrin, àmọ́ oúnjẹ tí mo fẹ́ràn láti máa ṣe ju tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa, òun ni bí a ti ń ṣe ẹ̀fọ́ rírò àbí ẹ̀fọ́ tí à ń jẹ tí a lè fi jẹ òkèlè, ẹ̀fọ́ elegusí, oríṣiríṣi ẹ̀fọ́ ni mo mọ̀ bí a ti ń ṣe. Kódà ní èyí tí mo ṣè kẹ́yìn ní olólùfẹ́ mi sọ fún mi wípé, a kódà mo mọ̀ bí a ti ń ṣe ẹ̀fọ́ yátì.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa jókòó sí fèrèsé ọkọ̀ nítorí pé ní fèrèsé nítorí ọ̀pọ̀ ìgbà ni àwọn ọkọ̀ akérò wọn kì í ní ẹ̀rọ amóhuntutù àwọn amáratutù. Idi ni yií tí mo fi fẹ́ràn láti máa jókòó sí ibi fèrèsé ọkọ̀, kí atẹ́gùn tuntun, atẹ́gùn tó da kó lè bá máa fe sinmi lára nígbà tí a bá ṣe é ń lọ nínú ìrìnàjò. Idí ni yií tí mo fi fẹ́ràn láti máa jókòó sí ibi fèrèsé ọkọ̀.

Rárá mi ò tíì gun ọkọ̀ ojú omi rí, ó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ohun tí ó máa ń sọ sí mi lọ́kàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wípé ó jẹ́ èrè tó jẹ́ pé kó máa jẹ́ má lè gbàgbé. Mo sì ń fojú sọ́nà sí ọjọ́ tí màá ráyè tí mo sì máa lọ gun ọkọ̀ ojú omi torí ó jẹ́ ohun tí ó pẹ́ ó pẹ̀lú àwọn ohun tí ó wù mí láti ṣe. Torí ọ̀pọ̀lọpọ̀ ohun tó wù mí láti ṣe ló wà ní àkọ́lé, bí bá sì ṣì ń ṣe wọn ni mo sì máa ń fà wọ́n kúrò lórí ohun tí mo kọ̀lé.

Ní èyí tí mo fi ń wọ ìbojú lójojúmọ́ kò le ju boya bi wákàtí méjì àbí sí mẹ́ta lọ. Nítorí àkókò tí mo máa ń wọ ìbojú, òun ni àkókò tí òòrùn bá pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó mú gidi gan tí òòrùn sì yọ gan gan. Òun ni mo máa ń lo ìbojú torí kí òòrùn má baà wọ ojú mi. eIeyi sì máa ń wáyé láti bí aago méjìlá ọ̀sán títí di aago méjì sí aago mẹ́ta ọ̀sán. Àkókò yìí naa ní mo máa ń lo ìbojú láti fi bojú mi. Àmọ́ nígbà tí mo bá wà ní ìta tí inú òòrùn nínú òòrùn tí òòrùn sì ń ṣe, òun ni mo máa ń lò. Ní kété tí n bá ti wọ inú ilé, mo máa yọ ó kúrò.

Mo nífẹ̀ẹ́ ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ́pọ̀lọpọ̀ ju ìmọ́lẹ̀ tirọlẹ lọ nítorí pé ní òwúrọ̀ kùtùkùtù mo a máa tí ń gbaradì fún ìmọ́lẹ̀ òwúrọ̀ nítorí wípé wọ́n ni ìmọ́lẹ̀ òwúrọ̀ ó túnmọ̀ sí ohun tuntun, ọjọ́ tuntun, ohun tuntun, ohun mèremère tuntun ló máa ṣẹlẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ tuntun, ìyen ìmọ́lẹ̀ òwúrọ̀. Idi nìyí tí mo fi nífẹ̀ẹ́ ìmọ́lẹ̀ òwúrọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àti wí pé nígbà tí mo bá ti rí ìmọ́lẹ̀ òwúrọ̀, oun ni o máa ń ní lọ́kàn wípé ọjọ́ eni yìí máa dára. Bó tilẹ̀ jẹ́ pé nǹkan méjì àbí nǹkan kan lè ti wá lọ́kàn mi tí ń dùn mí lọ́kàn lọ́kàn tí o ń wú mí láti gbéṣẹ tí mò ti ṣe. Àmọ́ tí bá ti rí ìmọ́lẹ̀ òwúrọ̀, mo máa rí gẹ́gẹ́ bí àǹfààní láti lè ṣe ohun míìrán àbí láti lè gbe ohun tuntun ṣẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wíwo ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ní àṣálẹ́ nígbà mìíràn tí ń bá jókòó sí ìta tí mo kàn ń ro ohun gbogbo, àwọn tó ń ṣẹlẹ̀ nínú ayé mi àti ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé tí ń bá gboju sókè tí bá ń wo ìràwọ̀, mo máa ń ro oríṣìíríṣìí nípa ayé, nípa ohun tí ayé jẹ́, àwọn tí a gbé ṣẹ́ láyé àti wípé ilé ayé kìi n ṣe ibi tí a máa gbé títí, ó ní ibi kan tí à ń lọ lẹ́yìn tí a bá kú tán. Nígbà tí ń bá ń wo ìràwọ̀ ó jẹ́ kí máa ń ro àwọn òrò oríṣìíríṣìí, ó máa ń jẹ́ kí máa rò àròjinlẹ̀ lórí ohun gbogbo.

Nígbàkígbà nígbà tí mo bá fẹ́ lọ ra ohunkóhun ni mo máa tí ń wádìì iyẹ tí à ń tà. Bóyá lórí ayélujára ni àbí níbí kíbi ni ni má ti ń ṣe wádìì. Ní kó tó di pé máa lọ sí ọjà láti lọ ra. Máa lè mọ iyè tí a ń ta ohunkóhun tí mo bá fẹ́ rà. Lẹ́yìn ìgbà tí bá dé ọ̀dọ̀ ẹni tí mo fẹ́ rà, tó bá pè fún mi lóye kan, èmi náà á di owó rẹ̀ wálẹ̀ láti na owó. Lẹ́yìn ìgbà tí n bá na ọ́, tí bá rii pé iná kó wọ, máa lọ sọ́dọ̀ ẹlòmíì. Tí bá dé ọdọ̀ ẹlòmíìran, tí bá ripé iye kan náà ni ó takù sí, máa tún lọ sọ́dọ̀ ẹni kẹta. Tó bá jẹ́ iye kan náà ni ẹni kẹta pè, ìgbà miiran máa padà lọ sí ọ̀dọ̀ ẹni alákọ̀ọ́kọ́ tí mo ṣi kọ́kọ́ bá na ọjà owó rẹ̀ ní n ti rà.

Rárá o, mi ò kí ń fi ìdáàbòbò òòrùn sanra. Bo ti lẹ̀ jẹ́ pé ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo ma gbọ nípa ìdáàbòbò òòrùn. Ó jẹ́ ohun tí ó n ṣe emí ní kayefi. Mo mọ̀ wípé a máa ń fi ìbòjú bò ojú kí òòrùn má bà wọnú ojú. Àmọ́ ìdáàbòbò ti ara fún òòrùn, mi iyẹn ni kò fi bẹ́ẹ̀ ye mi táratára. Mo mọ̀ ìdáàbòbò ara fún ti òjò, ìyẹ́n aṣọ tí ó dàbí ọ̀rá, eléeti a máa ń wọ̀ tí ó ní jẹ́ kí omi wọ́nà ara àbí tí ó ní jẹ́ kí aṣọ tutu. Àmọ́ ìdáàbòbò tí òòrùn fún ti ara, ìyẹn ni mi ò tíì mọ̀.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí bá wà ní ibi iṣẹ́, mo máa gbé ẹ̀rọ alágbèéká mi sí ìdákẹ́jẹ́ nítorí kó má bà dí iṣẹ́ lọ́wọ́. Àmọ́ nígbà míràn tí bá rí pé iṣẹ́ kò pọ̀, mi ò ní gbé sí ìdákẹ́jẹ́. Nígbà tí ìpè bá wọlé láti ibikíbi, màá wò ojú rẹ̀ láti wo ẹni tí ó ń pè. Màá sì mọ̀ bóyá ìpè náà ṣe pàtàkì tabi o ṣe kókó. Tó bá sì jẹ́ ìpè tó ṣe pàtàkì, màá yára tètè gbé. Màá gbọ́ ohun tí onítọ̀hún níláti sọ, màá sì ṣe ọ̀rọ̀ náà ní ṣókí. Nítorí ibi iṣẹ́ ni mo wà, mi ò ní fẹ́ lo àkókò tó pọ̀ jù lórí ẹ̀rọ alágbèéká mi.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ra àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà mo ti ra àwọn nǹkan oríṣìíríṣìí débi ẹ̀rọ alágbèéká àti àwọn ẹ̀rọ gbohùngbohùn sókè. Ǹkan oríṣìíríṣìí mo ti rà lórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, àwọn ni wọ́n ó gbe wá sílé rẹ, ò ní ṣe wàhala tópọ̀ lórí rẹ tíẹ ni kò ti sanwó. Lẹ́yìn tí o bá sanwó tán, pàtàpàtà ọ̀sẹ̀ kan àti ọ̀sẹ̀ méje, a ó ti gbé ohun tí o ra dé.